Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní ẹranko bíi ewúrẹ́, mo sì ní àgùntàn àti àgbò àti adìẹ tí mo ṣí sí àgbàlá tí mò ń sìn. Tó jẹ́ pé mo fẹ́ran wọn dára dára, mo sì máa ń fún wọn lóúnjẹ ní àkókò kí àkókò, wọ́n mọ ojú mi dára dára. Wọ́n sì jẹ́ ǹkan tó jẹ́ pé ìyá ìyá wa ti ń sìn típẹ́ típẹ́, tí ìyá yìí sì jẹ́ ogún ẹ̀ fún gbogbo àwa tí a jẹ́ ọmọ ọmọ tí a gbé lọ́dọ̀ rẹ̀. Mo fẹ́ran àwọn ẹran yìí dára dára, wọ́n sì ń bí sí, wọ́n ń rẹ́ sí, bẹ́ẹ̀ ni wọ́n ń gbèrú si ní ọ̀dọ̀ mi.

Mo máa rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ nípa kí n gbé ọ̀kadà tó jẹ́ merchine alùpùpù dé ibi tí màá ti wọ rẹ́lúwẹ̀ẹ́ tí ó gbé mi dé, tí màá wọ ọkọ̀ ojú orin tí ó gbé mi dé ibi iṣẹ́ mi tí màá sì sọ̀kalẹ̀ lórí ọkọ̀ ojú orin. Màá fẹsẹ̀ rìn gbẹ́rẹ́gbẹ́rẹ́ dé ilé iṣẹ́ mi nígbà tó jẹ́ pé màá tètè jí nítorí pé gbogbo ìrìn yìí á tó ogún sí ọgbọ̀n ìṣẹ́jú nígbà mìíràn táa fi gbé mi dé ibi iṣẹ́. Fún ìdí èyí, màá rí i dájú pé mo jáde nílé ni bí ogójì ìṣẹ́jú sí ìgbà yẹn torí pé màá le dé ibi iṣẹ́ ní àkókò.

Ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni kí n máa bá ènìyàn ṣiṣẹ́ tí wọ́n ní ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Tí n bá eyan tó ní ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ ṣiṣẹ́, ó jẹ́ ǹkan tó máa ń ta mi lára, tó sì máa ń bi mí nu. Kódà ó sì máa ń ta mi lára ju kí irinṣẹ́ mi máa fún mi ní ìṣòro lọ. Nítorí pé èèyàn tó bá ní ìtara lẹ́nu iṣẹ́ àbí tó bá ní ìmẹ́lẹ́ kò kì í jẹ́ kí iṣẹ́ dàgbà sókè. Ìmẹ́lẹ́ yìí de leleyi, ó máa fa ìlọ̀sẹ́yìn, ìfàṣẹ́yìn ní ibi iṣẹ́ tí a jọ ń ṣe papọ̀. A ò wá ní mọ ẹni tó ń fa ìfàṣẹ́yìn fún iṣẹ́ gangan.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ilé ní àkókò torí ara àwọn tó ń fún mi ní ìdùnnú ni àwọn mọ̀lẹ́bí mi. Kété tí mo bati parí iṣẹ́ kò lè ju ogún ìṣẹ́jú tí yóò ná mi láti ibi iṣẹ́ mi dé ilé. Tí mo bá sì ti kúrò níbi iṣẹ́, tí mo bá ya ibi tí máa ti ra nǹkan èso dání fún àwọn ìyàwó pẹ̀lú ọmọ mi, tààrà ilé ni mò ń lọ. Tí mo bá tún ma jáde náà, a jẹ́ ìgbà tí a ma jọ ń ṣeré jáde pẹ̀lú àwọn ọmọ mii, mi ò kì ń pẹ́ rárá iwọn bá ní kété, tí mo bá ti parí iṣẹ́, ilé ni mò ń lọ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jiyàn dáradára. Nígbà tí mo bá rí pé èèyàn kan ń sọ ọ̀rọ̀ tí kò tọ́, màá rí pé mo bá jiyàn pẹ̀lú ẹ̀rí tó mọ́yán lórí. Nígbà tí mo sì kórìíra kí èèyàn máa bá mi jiyàn pẹ̀lú ẹ̀rí tí kò mọ́yán lórí, èmi a máa jiyàn pẹ̀lú ẹ̀rí tó mọ́yán lórí. Nígbà tí màá sì rí dájú pé mo fi ìdì òdodo múlẹ̀ pẹ̀lú ẹni tó ń bá mi sọ̀rọ̀, tó ń bá mi jiyàn tí ò lẹ́rì lọ́wọ́, ó kó mi lóríra kí ẹ̀eyàn máa sọ̀rọ̀ tí ò mo nípa ẹ̀ fún idi ẹlẹ́yìí. Tí mo bá máa jiyàn, màá rí pé mo ní ẹ̀rí tó mọ́yán lórí lọ́wọ́ láti fi jiyàn.

Mo máa ń paro okan mi nígbà tí iṣẹ́ bá pọ̀ nípa kí n ṣe àwọn eléyìí tí kò ní wàhálà lórí. Nígbà tí mo rí pé tí mo bá ṣe àwọn eléyìí tí ò ní wàhálà lórí, màá rí pé mo ti mú àwọn yẹn kúrò kó ku àwọn eléyìí tó lágbára. Tó bá ku àwọn eléyìí tó lágbára, màá rí pé màá le farabalẹ̀ se àwọn iyen. Kódà kó jẹ́ pé àwọn eléyìí tó lágbára yẹn ló kọ́kọ́ dé tí mò ń ṣe lọ́wọ́, tó si je pé iṣẹ́ yẹn ti pọ̀, màá rí dájú pé mo kọ́kọ́ ṣe àwọn eléyìí tó jẹ́ kéékèèké. Tí mo bá ṣe àwọn yẹn, màá rí pé wọ́n kó wọn kúrò nílẹ̀, màá le mojuto àwọn eléyìí tó jẹ́ eléyìí tó tóbi.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán nígbà tó jẹ́ pé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní òru. Tí mo bá sì jí ní òru, mi ò kí ń sùn mọ́, tí ó fi di àárọ̀ tí màá fi lọ sí ilé ìjọsìn tí àmọ sí mọ́sálásí. Tí mo bá sì ṣetán, màá jáde lọ sí ibi iṣẹ́. Tí ó bá wá di ọ̀sán tí mo bá ní ààyè ìfisílẹ̀ fún oúnjẹ, màá lo díẹ̀ nínú àkókò yìí láti fi sùn láti fi ra oorun díẹ̀ tí mi ò sun ní òru padà.

Mo jẹ́ ọmọkùnrin tó ga bí i ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, tó jẹ́ bí gíga tí a ṣe máa ń ga nínú ẹbí wa ni gíga bíi ẹsẹ̀ bàtà mẹ́fà àbí ju bẹ́ẹ̀ lọ. Ẹni tó kúrú jù ni gíga báyen. Gíga yìí sì jẹ́ gíga tí mo jogún ní ọwọ́ ọ, tí gbogbo wa jogún ní ọwọ́ bàbá bàbá mi. Yálà ọkùnrin àti obìnrin nínú ilé wa a máa ń ga. Ó kéré jù ni gíga ẹsẹ̀ bàtà mẹ́fà síwájú.

Mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́ nípa kí n kúrò ní ibi tí màá ti fi ìdáhùn fóònù mi ṣe àdádúró àbí láti fi mú ọkà wọn tókù ọ alábáṣiṣẹ́pọ̀ mi kúrò níbi iṣẹ́ tí wọ́n ń ṣe. Yálà kí n jáde kúrò àbí kí n sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Àbí tó bá sì jẹ́ pé ó nílò kí n sọ̀rọ̀ sókè, màá lọ sí inú ilé ìgbọ̀nsẹ̀ àbí yàrá ìgbàlejò níbi iṣẹ́ láti lè sọ̀rọ̀ sókè fún ẹni tí mo bá ń sọ̀rọ̀ kan lè gbọ́ mi dáradára láì fi ọ̀rọ̀ tèmi dí àwọn tókù ní ọwọ́ rárá.

Ẹhn, mo ṣì kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ nígbà tí mo kẹ́yìn kọ́ ọ jẹ́ ọ̀ṣẹ̀ tó kọjá. Nígbà tí a ní àwọn ọjà tuntun mìíràn tó yàtọ̀ sí àwọn eléyii tí a ti ń ṣe tẹ́lẹ̀, mo kọ́ kalẹ̀ ní iye àwọn nǹkan tí wọ́n kó wá àti ní ọ̀nà bí a si ṣe ń lò ó àti láti ṣe kalẹ̀, ṣe ẹ̀dá rẹ̀ kalẹ̀ nígbà tí olórí wa pátápátá bá dé láti yẹ̀ ẹ́ wò síra wọn.

Bẹ́ẹ̀ni, mo ní irun igbòn tó sì jẹ́, mo jẹ́ èèyàn tó ní irun lára. Irun igbòn mi sì jẹ́ irun igbòn tó pọ̀. Irun yìí jẹ́ ǹkan tí a jogún bá ní ọwọ́ bàbá bàbá wa. Nítorí pé àwọn tó jẹ́ obìnrin wa gan, wọ́n jẹ́ àwọn tó máa ń ní irun igbòn díẹ̀ díẹ̀ tó jẹ́ lẹ́wùlẹ́wù. Ṣùgbọ́n gbogbo ọmọ ọkùnrin tó jẹ́ ọmọ ọkùnrin ilé wa la máa ń ní irun igbòn yanturu, irun igbòn tó pọ̀ tó jẹ́ pé tí mo bá ṣe gé irun igbòn náà ká tó rí ọjọ́ bí mẹ́ta sí mẹ́rin, a ti jáde padà.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ Agbáṣókè dáradára. Mo máa ń bá àwọn alábárà sọ̀rọ̀, mo sì máa ń bá àwọn ọ̀rẹ́ àti ẹbí sọ̀rọ̀. Nítorí pé ẹ̀rọ yìí jẹ́ ẹ̀rọ kan tí mo yà sí ọ̀tọ̀ láti fi máa bá àwọn oni rúru ènìyàn sọ̀rọ̀ tí mi ò sì fi àlà sí, ó sì jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa fi bá àwọn alábárà mi sọ̀rọ̀ dáradára ní ìgbà tó pẹ́ gan, tí màá sì sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó pẹ́ gan.

Mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́ fún bí wákàtí mẹ́fà sí mẹ́jọ. Nígbà tí ó bá yẹ kí mi lò ó láti fi ṣe ìdáàbòbò ojú mi, màá lò ó láti fi ṣe ìdáàbòbò fún di ẹlẹ́yìí. Fún ìgbà tí mo máa ń lò ó, ó máa ń tó wákàtí mẹ́fà sí mẹ́jọ ní ojoojúmọ́ kọ̀ọ̀kan.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ mi nípa kí n ṣe gbogbo àwọn nǹkan tí mo ṣè, gbogbo àwọn iṣẹ́ tí mo se kí n kó wọn sílẹ̀ ní àwọn iṣẹ́ tí mo ṣe tí mo sì ti parí tí màá sì tagg e tí màá fi nǹkan ṣe òǹkà àwọn nǹkan tí mo ti ṣe. Ni ẹ̀kejì, màá rí pé mo ti ya àwọn eleyi tí mo fẹ́ ṣe lọ́la, màá ti yà wọ́n sí ọ̀tọ̀ kí ó jẹ́ pé tí mo bá dé ibi iṣẹ́ ní ọjọ́ kejì, ohun àkọ́kọ́ tí màá kọ́ mú ṣe, òun ni iṣẹ́ àn, iṣẹ́ òní tí mo ti yà sílẹ̀ láti àná, òun ni màá kọ́kọ́ mú ṣe ni kété tí mo bá dé ibi iṣẹ́ ní ọjọ́ kejì. Fún ìdí èyí, kí n tó lọ sí ilé, màá ti ṣe ètò, màá ti ṣe ètò àwọn iṣẹ́ tí màá ṣe ní ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Àgbàlá òjò yìí tí mo ní ó jẹ́ ǹkan tí a máa ń fi ń ṣú òjò ní ìgbà tí òjò bá ń rọ̀. Yálà a wà nílé ni àbí kò sí ẹnì kankan nílé. Fún ìdí èyí, àgbàlá òjò yìí ó jẹ́ ǹkan tí a ti fi kóra láti kékeré nítorí pé a máa ń ní di omi, a máa ń nílò sí omi òjò nígbà tí omi òjò jẹ́ omi tó mọ́ kanga kanga tí kò lábà wọn ráárá tó sì máa ń tutù yìnyínìní. Fun idi elẹ̀yìí a ti ní àgbàlá òjò sílẹ̀ fún òjò, fún omi òjò.

Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ ju tirọ́lẹ́ lọ. Nígbà tí ìmọ́lẹ̀ òwúrọ̀, ó jẹ́ ìmọ́lẹ̀ tó máa ń wá pẹ̀lú tútù, pẹ̀lú afẹ́rẹ́ tó bá, tó sara lóre dáradára. Fún ìdí èyí, ìmọ́lẹ̀ òwúrọ̀ yìí ó jẹ́ ìmọ́lẹ̀ tí mo fẹ́, tí mo sì ti fẹ́ràn láti ìgbà tí mo ti wà ní ilé ìwé ẹ̀kọ́gíga. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ó jẹ́ ìmọ́lẹ̀ tí mo máa ń lò láti fi ka ìwé yálà mo ní ìdánwò ni àbí mi ò ní ìdánwò. Ìmọ́lẹ̀ òwúrọ̀ yìí jẹ́ ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn dáradára torí ó ba mi lára mu ju tirọ́lẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa na ara dáradára. Nígbà tí ìnara yìí jẹ́ ǹkan tí mo rí pé ó lè mú ara mi bọ́ sípò, mo máa na ara nítorí pé mo sì ya àwọn àkókò kan sí ọ̀tọ̀ fún ìgbà tí màá fi na ara. Tó jẹ́ pé tí mo bá na ara, ara mi á padà máa padà sí bí a tún bí. Ní diẹ̀ yìí, mo fẹ́ràn kí a máa na ara èmi pẹ̀lú ìyàwó mi. Ìgbà mí wà, àkànlé jáde ká na ara jáde, èmi pẹ̀lú àwọn ọmọ á na ara jáde láti dé ìna àwọn àìsàn káàisàn tí ó bá fẹ́ wọlé sára nípa ìjókòó nípa ìjókòó tẹ́tẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó ní ojú fèrèsé inú ọkọ̀ òfurufú nítorí pé tí mo bá wà nínú ẹ̀, o máa ń wu mí kí n má rí òye àbí kí ọkọ̀ òfurufú tó gbéra, màá fẹ́ wo ìsàré rẹ̀ bó ṣe rí. Tó bá fẹ́ bà sílẹ̀ ná, màá fẹ́ wo ìsàré rẹ̀ tó bá fẹ́ bà sílẹ̀ àti bí oríṣiríṣi ojú ọ̀run tí mo ń rí nígbà tí ọkọ̀ òfurufú o wà ní òkè rere. Fún idí ẹ̀yì, mo fẹ́ràn kí n máa jókòó sí ojú fèrèsé rẹ̀ dáradára.